Irú ìbọ̀sẹ̀ wo ni mo fẹ́ràn wíwọ̀? Irú ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn wíwọ̀ náà ni ìbọ̀sẹ̀ dúdú, torí tí ìbọ̀sẹ̀ bá ti fójú, imọ́ra sí ìdọ̀tí, mọ́ tètè dọ̀tí. In lo fa tòfì jẹ́ pé tí mo bá fẹ́ wọ ìbọ̀sẹ̀ agàgà nínú òtútù, mo máa fẹ́ kí mo wọ ìbọ̀sẹ̀ tó bá ti dúdú torí pé kíni tó bá ti dọ̀tí èèyàn ò ní mọ̀. Nígbà mìíràn, mo máa ń fẹ́ràn láti wọ ìbọ̀sẹ̀ brown.